Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? O ti pẹ́ gan tí mo ní àlá burúkú. Àwọn ìdí tí èèyàn fi máa ń ní alà- àlá burúkú opọ̀ gan. Ẹ̀yọ̀ kan nínú wọn ni tí èèyàn bá ń ronú púpọ̀, tí èèyàn kò kín ráyè sinmi, tí èèyàn o kín ráyè gbàdúrà, tí èèyàn o kín ráyè ní ìfọ̀kànbalẹ̀. Ó máa ń fa kí èèyàn máa ní àlá burúkú. Fún èmi o, o ti pẹ́ gan tí mo ní àlá burúkú. Ìdí ni pé mo máa ń sùn ní ìgbà tí ó yẹ kí èmi mí sùn. Mo máa ń jí ní ìgbà tí ó yẹ kí èmi jí. Mi ò kín máa ń ṣiṣẹ́ tó pọ̀. Mo máa ń ní ààyè tí mo ti mo máa ń sinmi, mo ní ààyè tí mo ti ń ṣiṣẹ́. Mi ò kín ń fi iṣẹ́ púpọ̀ pa ara mi. Tí n bá ti ṣiṣẹ́ díẹ̀, màá sinmi díẹ̀. Mo ní ìfọ̀kànbalẹ̀, mo máa ń gbàdúrà dáadáa, mo máa ń sinmi. Fún ìdí èyí, o ti pẹ́ gan tí mò ń ní àlá burúkú, o ti pẹ́, o ti pẹ́. Mi ò ti rántí mọ́, mi ò rántí ọjọ́ tí mo ní àlá burúkú, o ti pẹ́ gan. So ad-advice tí mo máa fún àwọn èèyàn tó máa ń ní àlá burúkú, kọ́ ní ìfọ̀kànbalẹ̀, kó máa sinmi, kó máa gbàdúrà, kó máa ka Bible wọn, kó máa ka ọ̀rọ̀ Ọlọ́run, kó máa kọ ohun orí ọ̀ràn. Tí wọ́n máa ń ṣe irú nǹkan báyìí, o máa pẹ́, o máa pẹ́ gan, wọn ò ní ná àlá burúkú.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Mo máa ń sáré gidi gan. Mo máa ń ní ààyè ní ojoojúmọ́ tí mo ti fi ń sáré. Ìdí tí mo fi ń sáré ni wípé ó ní àwọn ǹkan tó dá púpọ̀, ó dá fún ara èèyàn, kò ní jẹ́ kí èèyàn máa ṣàárẹ̀, kò ní jẹ́ kí èèyàn máa lọ sí-- lọ rí dókítà. Ó máa ń jẹ́ kí ara èèyàn kó wà dáadáa, kó ní ìsinmi. Eré sísá ó dá fún gbogbo èèyàn, ó dá fún ọmọdé, ó dá fún àgbàlagbà, ó dá fún ọkùnrin, ó tún ń dá fún obìnrin. Kí èèyàn máa ń sáré, kí èèyàn máa ń ṣe exercise ní gbogbo ojúmọ́ ó dá fún ara wọn. Ó máa ń jẹ́ kí àwọn dókítà náà máa ń sọ wípé kí èèyàn máa sáré, kí èèyàn máa kọ́ máa máa ní ìgbà tí wón máa ń fi ń sáré. Ó máa ń jẹ́ kí ara wọn kó ṣiṣẹ́ dáadáa. Wọn ò ní máa lọ sí-- lọ rí dókítà, wọ́n ò ní máa ṣàárẹ̀, wọ́n ò ní máa ṣe àwọn nǹkan bí í lọ rí dókítà àbí lọ sí "hospital". Eré sísá ó dá fún èèyàn kan, ó dá kí èèyàn máa sáré, ó dá kí èèyàn máa ṣe exercise, ó dá fún ara, ó dá fún ẹ̀mí.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Àwọn bàtà tí èmi máa ń wọ̀ ni àwọn bàtà tí n máa fi ń ṣe exercise, àwọn bàtà tón máa ń fi sáré, àwọn bàtà tón máa ń fi-- tón máa ń wọ̀ lọ ṣe gymnastics, lọ sí gym. Àwọn irú yẹn ni mo máa ń like láti máa wò. Ìdí tí mo máa ń lo irú àwọn bàtà yìí ni pé ó wà very, very comfortable. Àwọn bàtà yẹn téèyàn bá wọ̀, ẹ lè ẹ lè ẹ lè fi sáré, ẹ lè fi rìn kíákíá. Ẹ-- ó wà very flexible, very comfortable, very easy. Àwọn irú bàtà yẹn, ó dáa fún èèyàn lẹ́sẹ̀, kò kì ń dunyan àti wípé àwọn irú bàtà yẹn, kò kì ń pẹ́ kí èèyàn kó rí wọn rà lọ́jà. Téèyàn bá lọ sọ́jà, a tètè rí wọn kò ní pẹ́ a tètè rí bàtà tó máa, tó máa tó máa tó máa wọ ẹsẹ̀ wọn so àwọn irú bàtà yẹn, ó dáa, ó ó ó máa ń, tí tí téèyàn bá wọ̀, a wọ̀ fún ọdún tó pọ̀ kí kí bàtà yẹn máa kí kí kí bàtà ma bàjẹ́, so irú àwọn bàtà yẹn ni ni mo máa ń wọ̀. Àwọn ìdí tí mo fi ń wọ irú àwọn bàtà yẹn ni mo ti sọ. Ó máa ń dáa lẹ́sẹ̀ kò kì ń dunyan, wọ́n máa ń tètè rí téèyàn bá fẹ́ rà. Téèyàn bá lọ sọ́jà a máa tètè rí irú àwọn bàtà yẹn, so àwọn fún ìdí yìí ni èmi máa ń tètè èmi máa ń èmi máa ń wọ irú tí mo bá ń fẹ́ láti wọ irú àwọn bàtà yìí ni.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ àwọn ǹkan tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹ̀rọ aláìròjàya Íńtánẹ́ẹ̀tì ò dára lọ́pọ̀lọpọ̀. Èèyàn máa ń fi Íńtánẹ́ẹ̀tì kọ ǹkan tó pọ̀. Pẹ̀lú èlò Íńtánẹ́ẹ̀tì, èèyàn lè kọ ǹkan lórí iṣẹ́ wọn. Kò sí ǹkan tí èèyàn ò máa ń wá, kò sí ǹkan tó èèyàn bá fẹ́ ṣe ẹ̀kọ́ lórí. Tí èèyàn bá dé lórí Íńtánẹ́ẹ̀tì, a rí ibẹ̀. O máa rí ǹkan tó pọ̀. O máa rí àwọn ǹkan tí àwọn èèyàn tó kẹ́yìn tó ti ṣe lórí ǹkan tí èèyàn bá fẹ́ kọ́ lórí. O máa rí àwọn previous materials, previous project topic tí àwọn èèyàn kan ti ṣe tẹ́lẹ̀, ó wà lórí Íńtánẹ́ẹ̀tì, ó wà lórí Íńtánẹ́ẹ̀tì. So ó dáa gidi gan. Ó dáa gidi gan. Íńtánẹ́ẹ̀tì, mo máa ń kọ́ ǹkan tó pọ̀. Lójojúmọ́, mo máa ń kọ́ ǹkan tó pọ̀ lórí YouTube. Mo máa ń kọ́ ǹkan tó pọ̀ lórí Wikipedia. Mo máa ń kọ́ ǹkan tó pọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Àwọn èèyàn tó ní ìmọ̀, ìmọ̀ àti oye tó pọ̀ lórí ǹkan tí mo fẹ́ kọ́ lé lórí, mo máa ń bá wọn sọ̀rọ̀. Mo máa ń bẹ̀ wọ́n, kọ́ ṣe kí ni? Kọ́, ki won ko mi bó ṣe ń ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Kọ́ tọ́ mi sọ́nà. Àwọn èèyàn yìí wọ́n dá, wọ́n dàbí mentor sí mi. Wọ́n máa ń kọ́ mi bí mo ṣe máa ń ṣe ǹkan tí mo fẹ́ ṣe. So ọ̀rọ̀ aláìròjàya Íńtánẹ́ẹ̀tì ò dáa gidi gan. Mo máa ń kọ́ ǹkan tó pọ̀ lórí rẹ̀. Mo ti kọ́ ǹkan tó pọ̀ lórí YouTube, lórí Wikipedia, lórí Google. Mo máa ń kọ́ ǹkan tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Ó dáa gidi gan. Ó dáa fún iṣẹ́, ó dáa fún iṣẹ́ òwò, ó dáa fún ǹkan tí èèyàn bá fẹ́ ṣe lórí ayé yìí. Ó wà lórí Íńtánẹ́ẹ̀tì, ó lè kọ́ ọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Idi ni tí mo fi máa ń kọ́ ǹkan tó pọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì rí.

Ṣé ẹ máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Ìdí tí mo fi ń gbé àpò ẹ̀yìn ni pé tí n bá fẹ́ lọ síbi iṣẹ́, tí n bá fẹ́ lọ sọ́jà, tí nbá fẹ́ lọ síbi tí mo ń ṣe òwò, tí mo bá fẹ́ lọ bá àwọn oníbàárà mi, màá ń gbé àpò ẹ̀yìn. Mo máa ń fi fóònù mi sínú àpò ẹ̀yìn, màá ń fi laptop mi náà sibe sínú àpò ẹ̀yìn, màá ń fi àwọn ìwé mi àti nǹkan tí mo fi ń kọ́ nǹkan. Tí mo fi ń kọ́ nǹkan lórí iṣẹ́ òwò mi àti ìṣe mi, màá ń fi wọ́n pamọ́ sínú àpò ẹ̀yìn mi. Tí n bá ti fẹ́ jáde láàárọ̀ lójoojúmọ́, màá ń kó wọn sínú àpò ẹ̀yìn. Tí n bá ti fẹ́ jáde, màá wá gbé àpò ẹ̀yìn yẹn, màá wá gbé jáde. Tí n bá fẹ́ jáde, àpò ẹ̀yìn máa wà lẹ́yìn mi. Ìdí ni wípé gbogbo nǹkan tí màá lò ṣiṣẹ́, mo ti fi wọ́n pamọ́ sínú àpò ẹ̀yìn náà. So tí màá gbé àpò ẹ̀yìn, àpò ẹ̀yìn jáde, nǹkan tí mo, tí mo nílò ó wà nínú àpò ẹ̀yìn. Ó ṣe nǹkan tí ó máa ń ṣe kí ìṣe mi ó wà déédé. Nǹkan tí mo fẹ́ fi ṣiṣẹ́ ó wà nínú ẹ̀, so mo màá ń gbé àpò ẹ̀yìn jáde lójoojúmọ́. Tí mo bá fẹ́ lọ ṣiṣẹ́, tí mo bá fẹ́ lọ rí àwọn oníbàárà mi, tí mo bá fẹ́ lọ kẹ́kọ̀ọ́, tí mo bá fẹ́ lọ ṣiṣẹ́, tí mo bá fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ mi, màá ń gbé àpò ẹ̀yìn. Nítorí pé gbogbo nǹkan tí mo nílò láti fi ṣiṣẹ́ ní ọjọ́ yẹn, mo ti fi wọ́n pamọ́ sínú àpò ẹ̀yìn náà. So tí n bá fẹ́ wa jáde, màá wá gbe dáa ni. So gbogbo ojúmọ́, mo màá ń gbé àpò ẹ̀yìn mi jáde.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Àwọn eré ìdárayá tí mo fẹ́ràn jù ni pé mo like láti máa wo àwọn Premier League lórí DSTV. Mo jẹ fan àwọn Arsenal, so mo ń fẹ́ràn jù láti máa wo Arsenal ọjọ́ tí Arsenal fẹ́ máa gbá bọ́ọ̀lù. Ìdí tí mo fẹ́ràn Arsenal ni pé mo like club Arsenal, mo like coach wọn, mo like àwọn players Arsenal, mo like bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù, mo má-- mo like bí wọ́n ṣe ń ṣe nǹkan wọn. So ọ̀jọ̀ tí Arsenal fẹ́ máa gbá bọ́ọ̀lù, màá fẹ́ràn láti máa tètè ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe, màá tètè pale mọ ní àk-- ní àkókò, màá wá sáré lọ sílé, màá wá wo Arsenal tí wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù. So eré ìdárayá tí mo fẹ́ràn jù ni pé kí n máa wo Arsenal Football Club ọjọ́ tí wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù, ọjọ́ tí wọ́n ní match láti gbá pẹ̀lú àwọn club mìíràn. So mo like láti máa rí ohun tí ọjọ́ tí wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù. So eré ìdárayá tí mo fẹ́ràn jù ni pé kí n máa wo, a, ẹgbẹ́ Arsenal Football Club ọjọ́ tí wọ́n fẹ́ máa gbá bọ́ọ̀lù, ọjọ́ tí wọ́n ní match láti gbá.

Ṣé ẹ máa ń pàdé àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn títà mi. Nínú iṣẹ́ òwò mi, mo máa ń ní àfojúsùn títà tí mo ń lérò láti pàdé. Mo máa ń ṣiṣẹ́, mo máa ń fi iṣẹ́ tó pọ̀ tí a jẹ́ kí èmi kí n pàdé àfojúsùn títà mi tí mo dín ní. Mo máa ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ mi àti àwọn ẹni mìíràn tí mo fi-- tí mo ń bá ṣiṣẹ́, mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ àfojúsùn títà mi tí mo lérò áti pàdé. Tí a bá ti ń ṣiṣẹ́, tí a bá ti bẹ̀rẹ̀, mo máa ń sọ fún wọn tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà, mo tún máa rán wọn létí àfojúsùn títà mi tí mo lérò láti pàdé. Àwọn, fún ìgbà kan, a máa ń pàdé gbogbo àfojúsùn títà tí mo ti ní. Ṣùgbọ́n ẹlọ- ẹlòmíràn fún, fún ẹlòmíràn, ó máa ń, ó máa ń, ó máa ń, ó máa ń, o maa n dàbí pé fún nǹkan àbí òmíràn, ó máa ń, ó máa ń, ó máa ń ṣiṣẹ́, ó máa ń, ó máa ń, ó máa ń ṣiṣẹ́ bíi pé àfojúsùn títà a dàbí pé kò ní ṣiṣẹ́. Ṣùgbọ́n pẹ̀lú agbára ọ̀rọ̀ àti, àti iṣẹ́ tó dá àti àwọn tí mo ń ṣiṣẹ́ pẹ̀lú, a máa ń pàdé gbogbo àfojúsùn títà tí a ti lérò lọ́kàn láti pàdé.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò fún ààbò kọ̀ǹpútà mi. Ní òde òní, ó ṣe pàtàkì kí èèyàn ṣe ètò ààbò fún lílò kọ̀ǹpútà. Gbogbo ǹkan ló ń ṣẹlẹ̀ ní òde òní. A máa ń gbọ́ àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí èèyàn kan máa wọ̀nù, ẹ́, kọ̀ǹpútà ẹlòmíì, ó máa pè nǹkan tàbí ó máa fi nǹkan sí kọ̀ǹpútà ẹlòmíì àti ǹkàn oríṣìíríṣìí tó máa ń ṣẹlẹ̀ tá a máa ń gbọ́ lórí ìròyìn. Fún ìdí èyí, fún ẹ̀mí, mo ti ṣe ètò ààbò kọ̀ǹpútà mi. Àwọn ètò ààbò tí mo ṣe ní àwọn èléyìí tí màá máa sọ nísinsìnyí. Àkọ́kọ́ ni pé mo máa ń ní ètò ààbò ní password mi tí mo máa ń fi wọnú nínú kọ̀ǹpútà mi. Mo máa ń jẹ́ kí àwọn password yẹn kó jẹ́ àwọn password tó da tí ẹnikẹ́ni ò mọ̀. Èmi nìkan ni mo mọ̀ password yẹn. Tí mo bá fẹ́ ṣe nǹkan lórí kọ̀ǹpútà mi, mo màá ń jẹ́ kí èmi nìkan ló wà níbẹ̀ tí màá ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Mi ò kí máa ń fún àwọn ẹnikẹ́ni kọ̀ǹpútà mi kan lò. Èmi nìkan ni mo máa ń lò kọ̀ǹpútà mi. Èmi nìkan ni mo máa ń fi ṣe transactions àti gbogbo nǹkan tí mo fi ń ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà mi. Mo ti ṣètò àwọn ààbò yìí nítorí pé mi ò fẹ́ kí aláburú kókó ṣẹlẹ̀. Fún ìdí yìí ni mo ti ṣe ètò ààbò yìí.

Àjọ̀dún wo ni ò ń fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì. Mo fẹ́ràn àjọ̀dún Kérésìmesì púpọ̀. Ọdún Kérésìmesì ó jẹ́ ìgbà tí a máa ń rí ẹbí àtara àti àwọn ọ̀rẹ́ tí a máa ń wà papọ̀, tí a máa ń ṣe nǹkan papọ̀, tí a máa ń jẹ nǹkan papọ̀, tí a máa ń mú nǹkan papọ̀, tí a máa ń ṣe gbogbo nǹkan papọ̀. Ní ìgbà ọdún, a máa ń wọ àwọn aṣọ tuntun, a máa rán aṣọ tuntun, a máa ń wọ, a máa, a máa wọ aṣọ tó, tó tí gbogbo ara àti ẹbí àti ọ̀rẹ́ wa. Aṣọ wa máa ń papọ̀, a máa ń wọ aṣọ tó papọ̀, a máa ń ṣe ọdún yẹn kó daá àwọn ọmọdé inú wọn máa dùn àti àgbà, àwọn inú àgbà máa ń dùn. A máa rí gbogbo ilé, a máa rí ẹbí àtara. Àwọn tó wà ní òde, wọ́n máa ń wá sílé. A máa wà wa papọ̀, a máa ríra wa, a máa ṣèrè, a máa ṣe nǹkan papọ̀. Ní ìgbà ọdún, o máa ń dùnyàn lọ́kàn, lọ́kàn, lọ́kàn tí iṣẹ́ àbí ẹlòmíì bá ṣiṣẹ́ ta tí kò máa a máa jẹ́ pé èèyàn ò ní sínlé. Nǹkan yẹn máa ń dùn èèyàn ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ fún ìdí èyí. Àwọn, àwọn èèyàn wọn o kì n ṣiṣẹ́ nínú ìgbà ọdún Kérésìmesì. Wọ́n máa ń fi iṣẹ́ sílẹ̀, wọ́n máa ń jẹ́ wipé kí ọdún yẹn tó dé, wọ́n ti ṣètò, wọ́n ti ṣe gbogbọ̀ nkan tó yẹ kó n ṣe kí ìgbà yẹn tó dé. So that wọ́n máa wà nílé, wọ́n máa wà pẹ̀lú ẹbí àtara, wọ́n máa ṣe àjọ̀dún Kérésìmesì.

Ibo ni o máa ń ra ǹkan? Mo máa ń ra ǹkan ló-- ní ọjà àti lórí Íńtánẹ́ẹ̀tì. Láto wọ àwọn, àwọn oníbàárà tó wà ní Íńtánẹ́ẹ̀tì. Àwọn ọ-- fún àwọn ǹkan bí i ǹkan ta fi ń sebẹ̀, àwọn ǹkan tí ó máa ń tètè bàjẹ́, a máa ń ra àwọn irú ǹkan yẹn lọ sójà. A máa ń lọ sójà láàárọ̀, a máa ń lọ sójà láàárọ̀ láti máa ra àwọn irú ǹkan yẹn. Fún àwọn ǹkan bí i aṣọ àti àwọn ǹkan mì, mo máa ń ra lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ra lórí àwọn oníbàárà tó wà ní Íńtánẹ́ẹ̀tì. So mo máa ń ra ǹkan sójà àti lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń pa wọ́n pọ̀ látọjà àti lórí Íńtánẹ́ẹ̀tì. Ìdí tí mo fi ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni pé ó, ó máa ń jẹ́ kí èèyàn láráye ṣe àwọn ǹkan mì. Kò ní í ṣe ìdámu lọ sójà. Wà á wà nínú ilé, wà á ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn oníbàárà yẹn wọ́n máa fi ǹkan rẹ rọ̀ ẹ, rán sí ilé, wá bá ẹ. So ó máa ń ṣe pé àwọn àkókò máà ń-- kò ní ṣófo. Ǹkan tẹ ba ra lórí Íńtánẹ́ẹ̀tì wọ́n á gbe wá bá ẹ ní ilé. So ìdí tí mo fi ń like láti máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì niyẹn.

Ibi wo ni ó fẹ́ràn lọ jù? Àwọn ibi tí mo máa ń fẹ́ràn láti lọ jù ni, mo máa ń fẹ́ràn láti lọ sí gym. Ibi tí àwọn èèyàn máa ń ṣe exercise, ibi tí àwọn èèyàn máa ń lo àwọn ẹ̀rọ nǹkan tó wà nínú gym, àwọn tó máa ń pè ní gym equipment, tó máa ń fi ṣiṣẹ́ nínú-- ṣiṣẹ́ lórí ara èèyàn. Àwọn dókítà àti àwọn onímọ̀ran, wọ́n ti jẹ́ kó yé wa pé ó dára fún ara, ó dára fún ẹ̀mí, ó tún dára fún èèyàn kó máa ń ṣe exercise, kó máa ń lọ sí gym, kó máa ń, kó máa ń ní ààyè láti ṣe ǹkan bí i kó máa ń rìn tàbí kó máa ń, kó máa ń sáré ní ìgbà tó yẹ. Fún ìdí èyí ni mo fẹ́ràn láti máa lọ sí gym. Nítorí pé mi ò fẹ́ kí, kí n ṣàìsàn, mi ò fẹ́ kí, kí n máa lọ sí hospital tí n kí n máa lọ rí dókítà. Ìdí tí mo ti fi sọkàn mi pé ibi tí màá máa lọ lójoojúmọ́, ibi tí màá fẹ́ràn láti máa lọ ni gym. Tí màá máa lọ máa ṣe àwọn exercise, tí màá, màá lọ máa lo àwọn gym equipment, tí màá máa sáré, tí màá máa ṣe ǹkan tó dára fún ẹ̀mí mi àti fún ara mi. Kí n má ṣàìsàn, kí n má máa lọ sí hospital láti lọ rí dókítà. Tí mo fẹ́ràn láti máa lọ sí gym ni. So ìbí tí mo fẹ́ràn lọ jù ni gym.

Ṣé ẹ máa ń mú àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mú àwọn ẹ̀rọ ìlera tí àwọn òyìnbó máa ń pè ní àwọn nǹkan bíi supplement, àwọn nǹkan tó dáa fún ìlera, mo máa ń mú wọ́n. Ìdí tí mo máa ń mú wọ́n ni pé, àwọn oúnjẹ tí a máa ń jẹ nígbà mi wọ́n ò ní gbogbo àwọn nutrient tí ara máa ń nílò. Idí yìí ni là máà ń lo àwọn ẹ̀rọ ìlera fi tó máa ń fi kún àwọn nutrient tí kò sí nínú nǹkan tí a máa ń jẹ lójoojúmọ́. Àwọn ẹ̀rọ ìlera yìí wọ́n máa ń dá fún èèyàn lára, wọ́n máa ń ṣe iṣẹ́ tó pọ̀, wọ́n máa ń jẹ́ kí ara èèyàn kó wà lálaáfíà. Ara èèyàn ò ní ṣàárẹ̀, àwọn èèyàn ò ní lọ sí hospital láti lọ rí dókítà. Àwọn ẹ̀rọ ìlera yìí wọ́n ṣe iṣẹ́ tó pọ̀, ó dára lópòlopò pọ̀. Idí yìí tí mo máa ń lò wọ́n, mo máa ń mú wọ́n tó máa ń serve bíi supplement sí àwọn oúnjẹ tí mo ń jẹ. Àwọn nutrient tí kò sí nínú àwọn oúnjẹ tí mo ń jẹ lójoojúmọ́, àwọn ẹ̀rọ ìlara yìí wọ́n máa ń fi kún, wọ́n máa ń fi kún àwọn nutrient tí ara mi máa ń nílò láti ṣiṣẹ́ dáadáa. Fún ìdí èyí ni mo fi máa ń lo àwọn ẹ̀rọ ìlera.

Ṣé o mọ̀ bí a ti ń yàwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń yàwòrán. A lè lo àwọn ǹkan bí a lè lo fóònù, a tún lè lo camera àti àwọn ǹkan mìíràn láti yàwòrán. Àwọn tó jẹ́ professional photographers máa ń lo àwọn èlò tó ga púpọ̀ fún ìrọ̀ àwa tí a máa ń yàwòrán fún ára wá tí a máa ń ṣe lórí fóònù wa. A máa ń lo fóònù ni, à kí ń lo àwọn ẹ̀rọ tó ká tó pọ̀ gàn. Mo mọ̀ bó ṣe ń yàwòrán lórí fóònù. Mo máa ń lo fóònù mi láti yàwòrán. Gbógbó, gbógbó ǹkan tí mo máa ń yà lórí fóònù mi, ó wà lórí íńtánẹ́ẹ̀tì mi. Mo máa ń fi wọ́n pamọ́ lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn videos àti photos tí mo yà lórí fóònù mi, ó wà lórí fóònù mi, ó tún wà lórí cloud mi. A lè fi wọ́n pamọ́ sórí bẹ́ẹ̀. Mó mọ̀ bó ṣe ń fi fóònù, mó mọ̀ bó ṣe ń fi fóònù ya àwòrán.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Lóòótọ́, òórùn àti náà kò fi bẹ́ẹ̀ rán. Iṣẹ́ dídá ri kò kì ń ṣe iṣẹ́ tí ó rọrùn fún ènìyàn kan láti ṣe. Àwọn eyan oríṣìíríṣìí ni ó wà. Bí èèyàn kan ṣe ń wà ó yàtọ̀ sí bí àwọn mìíràn ṣe ń wà. Bí èèyàn kan ṣe ń ronú kò n ṣe bí pé fún ẹlòmíràn náà máa n ronú bẹ́ẹ̀. Fún ìdí èyí, kò kì ń jẹ́ nǹkan tó rọrùn láti darí àwọn èèyàn. Ṣùgbọ́n ó wà rọrùn. Olùdarí náà á ṣe iṣẹ́ tó pọ̀, á jẹ́ kí àwọn èèyàn tó ń darí kó mọ ìdí tọ fi ń darí wọn àti iṣẹ́ tó yẹ kọ ṣe papọ̀. A máa bá wọn sọ̀rọ̀ dáadaa, a máa jẹ́ kó yé wọn àwọn iṣẹ̀ tó wà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n máa dárápọ̀ láti ṣe. Sọ fún àwọn ìdí èyí, ó rọrùn àti náà kò fi bẹ́ẹ̀ rọ run. Ṣùgbọ́n ẹni tí ó jẹ́ olùdarí á ṣe iṣẹ́ tó pọ̀. Fún èmi, ó rọrùn fún èmi láti ṣe olùdarí. Nígbà tọ bí mi, mo ní àwọn èèyàn tó kéré sí mi tí mo jẹ́ olùdarí sí. Èmi ni mo máa ń gbé wọn lọ sí school, èmi mo máa ń gbé wọn padà, èmi mo máa ń gbé wọn jáde, èmi mo máa ń ṣe gbogbo eto fún wọn. So láti kékeré, mo ti ń darí èèyàn títí tí ìgbà tí mo fi dàgbà. Fún èmi, ó rọrùn láti jẹ́ olùdarí sí àwọn èèyàn.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ ní bi ọjọ́ méjì. Ẹ̀mí àti, àti àwọn tí mo ti ń bá ṣiṣẹ́, a máa ń pàdé lọ́sẹ̀sẹ̀ ní ọjọ́ Monday àti ọjọ́ Friday. A máa ń pàdé ní ìgbà méjì lọ́sọ̀ọ̀sẹ̀. A máa kọ́kọ́ pàdé lọ́jọ́ Monday. A máa bẹ̀rẹ̀ síi sọ̀rọ̀, a máa bẹ̀rẹ̀ síi sọ̀rọ̀ lórí àwọn iṣẹ́ tó wà lọ́wọ́ ta a ń ṣe. Aa tún fí í iṣẹ́ fún àwọn èèyàn tó máa ṣe fún ara wọn. So tí a bá wá pàdé ní ọjọ́ Friday, a máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn lórí iṣẹ́ ta a fún wọn lọ́jọ́ Monday kó lọ ṣe. So fún èmi àti ẹgbẹ́ mi, a máa ń pàdé lọ́jọ́ méjì lọ́sọ̀ọ̀sẹ̀. A máa ń pàdé lọ́jọ́ Monday, a tún máa ń pàdé lọ́jọ́ Friday. Ìgbà méjì la máa ń pàdé.

Orin wo ni o máa ń fẹ́ràn jù? Àwọn orin tí mo fẹ́ràn jù ni àwọn orin Yorùbá. Mo feran lati maa gbo awon orin yoruba awon orin to n soro ni lori awon eeyan ati awon asa yoruba. Ìdí tí mo fẹ́ràn láti máa gbọ àwọn orin Yorùbá ni pé mo fẹ́ràn láti máa gbọ èdè Yorùbá. Mo fẹ́ràn kí máa gbọ àwọn orin tó ń sọ̀rọ̀ lórí àṣà àti ìwà àwọn Yorùbá. Bí a ṣe ń ṣe ńǹkan, bí a ṣe ń wúwà, bí a ṣe ń ṣòwò, ba a ṣe ń ṣe gbogbo nǹkan ta a ń ṣe. Àwọn orin bíi ti, Ebenezer Obey, àwọn orin Fọláì, àwọn orin, eh, Pasuma, àwọn orin tí àwọn bàbá wa ti kọ sẹ́yìn tí wọ́n fi èdè Yorùbá kọ. Mo fẹ́ràn láti máa gbọ àwọn orin bẹ́ẹ̀ yẹn, so mo like láti máa gbọ orin Yorùbá.

Ní ìgbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun? Àwọn ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun ni ìgbà tí, ẹ, ẹ̀rọ tí mò ń lò ti bàjẹ́. Tí ẹ̀rọ tí mò ń lò lọ́wọ́ tó bá ń ṣiṣẹ́, tí kò ì tíì bàjẹ́, mi ò ní ra ẹ̀rọ bí àsá tuntun. Ṣùgbọ́n nígbà tí ẹ̀rọ tí mò ń lò lọ́wọ́ tó ti bàjẹ́, tí kò ṣiṣẹ́ mọ́, màá ra ẹ̀rọ ara bí àsá tuntun. Ìdí ni pé mo máa ń lò ẹ̀rọ yẹn, mo máa ń fi ṣiṣẹ́, màá ń fi ṣe nǹkan tó pọ̀. Kò ní dáa kí n wá tí kí, tí n kí n má rí ẹ̀rọ bí àsá tí màá ń lò. So tí èyí tí mò ń lò lọ́wọ́ tí, tí kò ì tíì bàjẹ́ tó ti ń, tó ti ń ṣiṣẹ́, mi ò ní ra ayára bí àsá tuntun. Ṣùgbọ́n tó ti wá, tí ó bá bàjẹ́ tí kò ṣiṣẹ́ mọ́, màá ra ẹ̀rọ ara bí àsá tuntun.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bó ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ní ìgbà tí a jẹ akẹ́kọ̀ọ́, àwọn dókítà àti nọ́ọ̀sì wọ́n wá sí, sí ilé ẹ̀kọ́ wa láti wá kọ́ wa bó ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ kí wọ́n tó mú èèyàn lọ sí hospital. Ní ìgbà yẹn ni mo kẹ́kọ̀ọ́ bó ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún èèyàn tó ní ìjàmbá, tó kan lẹ́sẹ̀, tó kan lápá àbí èèyàn tó ní àwọn ò-- ǹkan mìíràn láti ṣe pẹ̀lú ìlera wọn. Ní ìgbà yẹn wọ́n ń fún wa ní first aid box, ǹkan tí àwọn òyìnbó ń pè first aid box. Wọ́n mú gbogbo ǹkan tí a máa nílò láti ṣe ìrànwọ́ àkọ́kọ́, wọ́n fi sí inú àwọn first aid box yẹn. Wọ́n máa ń kọ́ wa bó ṣe ń lò gbogbo ǹkan tó wà nínú box yẹn. Wọ́n ń kọ́ wa bá ṣe ń lo bandage, wọ́n ń kọ́ wa bá ṣe ń nu òjù ibi tó para, sí ẹran aya-- ẹran lé ara èèyàn. Tí èèyàn bá ti ṣe ìjàmbá bá ṣe máa mú òun jáde, bá ṣe máa gbé wọn lọ sí hospital, wọ́n kọ́ wa. So, mo mọ bó ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Wọ́n kọ mí nínú ìwé ẹ̀-ẹ̀kọ́.

Ní ìgbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? O ti pẹ́ díẹ̀ tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi. Èdí tó ti wá pẹ́ díẹ̀ ni pé èmi náà mó lọ sí ìlú mìíràn. So àwọn ọ̀rẹ́ mi tí a wà ní ilé tẹ́lẹ̀ tá lọ sí ilé-ẹ̀kọ́ pápọ̀, ta sọ nǹkan papọ̀. So mo wá kúrò níbi tá wà, mo wá lọ sí ìlú mìíràn. So ti wá pẹ́ tí mo lọ sílé, ti wá pẹ́ tí mo padà. Fún ìdí èyí o wá pẹ́ díẹ̀ tí mo pàdé wọn, àwọn ọ̀rẹ́ mi. Pé pé mó lọ ṣiṣẹ́ ni. Iṣẹ́ ló gbé mi jáde, iṣẹ́ ló gbé mí kúrò nílé. So ibi tí mò ń ṣiṣẹ́ àti ibi tí àwọn ọ̀rẹ́ mi wà o jìnnà sára wọn, o jìnnà sára wọn gidi gan. So ti wá pẹ́ díẹ̀ mi ò tíì lọ sílé, mi ò tíì rí wọn àti ìpàdé. O ti di bí oṣù mẹ́sàn-án tí mo lọ sílé, so ti wá pẹ́ àti ìpàdé. A máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, lórí Íńtánẹ́ẹ̀tì la máa ń sọ̀rọ̀. Ṣùgbọ́n o ti pẹ́ tí mo kẹ́yìn pàdé wọn.

Ìgbà mélòó ni o máa ń lọ fọonú rẹ lójoójúmọ́? Èmi máa ń lọ fọnú mi ní àárọ̀ àtàlẹ̀ fún ìgbà méjì. Ìgbà méjì ni mo máa ń fọnú lójojúmọ́. Ẹ̀ kan ní àárọ̀ èkejì ni alẹ́ tí mo bá ti fẹ́ sùn. Àárọ̀ nígbà tí mo jí ni mo máa ń ṣe àkọ́kọ́. Nígbà tí mo fẹ́ sùn lálẹ́ ni màá ṣe èkejì. Lójojúmọ́ mo máa ń fọnú mi lẹ́ẹ̀mejì. Ẹ̀ẹ̀yọ̀ kan láàárọ̀, ẹ̀ẹ̀yọ̀ kan lálẹ́. Fún ojoojúmọ́ mo máa ń fọnú mi lẹ́ẹ̀jọ̀ méjì. Ìdí tí mo ti máa ń fọnú ní ẹ̀ẹ̀mejì lójojúmọ́ ni pé àwọn dókítà wọ́n sọ pé ó dáa kí ènìyàn máa ń fọnú ní àárọ̀ àtàlẹ́ kí eyan tó sùn. Ó ma ń jẹ́ kí eyín èyan kó wà ókay tí nǹkan ò ní ṣe ẹyín èyan o ní bàjẹ́. Ó dáa kí ènìyàn máa ń fọnú láàárọ̀ àtàlẹ́ kí wọ́n tó sùn.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè nǹkan? Nígbà tí mo máa ń dúró dè nǹkan, tí mo bá ń dúró kí nǹkan ṣẹlẹ̀, nǹkan tí mo máa ń ṣe ó yàtọ̀. Nǹkan tí mò ń dúró dè máa influence nǹkan tí màá máa ṣe. Tó bá jẹ́ nǹkan tó dára pọ̀ mọ́ iṣẹ́ tí mò ń dúró dè, màá máa ṣiṣẹ́ kí, kí, kí nǹkan tó dé. Nítorí pé tí nǹkan yẹn bá dé, iṣẹ́ náà la máa ṣe. So ma bẹ̀rẹ̀ sí ma ṣe gbogbo nkan tí ma ṣe nígbà tí nkan yẹn bá dé. Tí ó bá jẹ́ nǹkan mìíràn tí ò dára pọ̀ mọ́ iṣẹ́ tí mò ń dúró dè, so mo lè máa gbàdúrà, mo lè máa bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, mo lè máa ṣe àwọn nǹkan mi nígbà tí mò ń dúró ìgbà náà tí nǹkan yẹn máa dé. So nǹkan tí mò ń dúró dè pàtàkò, pàtàkì. Ó máa, ó máa ṣe, ó máa, ó maa, ó máa impact nǹkan tí màá máa ṣe nígbà tí mò ń dúró dè. Àwọn nǹkan tó dára pọ̀ mọ́ iṣẹ́, màá máa ṣiṣẹ́ náà tí nǹkan yẹn máa fi dé. Tí ó bá jẹ́ nǹkan tí ò dára pọ̀ mọ́ iṣẹ́, màá máa gbàdúrà, màá máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, màá máa sọ fún wọn pé "à mò ń dúró dè kíníyi koti de o. Kọ bá mi bi ẹlẹ́ o, kọ bá mi ṣẹ́lẹ́ o, kọ bá mi ṣe ìyẹn", màá máa bá wọn sọ̀rọ̀. Nǹkan tí màá máa ṣe nìyẹn.

Ṣé o máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ó da kí ẹ̀yàn máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ó lè dúró nínú yàrá rẹ̀ kó ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn oníbàárà Íńtánẹ́ẹ̀tì, mo máa bá ẹ fi ǹkan tí ẹ ra, mo máa fi ránṣẹ́, wá bá ẹ nílé. O ò ní fí àkókò ṣòfò, ò ní ṣiṣẹ́ tó pọ̀, ò ní jáde, ò ní wọ sọ́rùn. O máa wà nínú yàrá ẹ. Àwọn dispatch rider wọ́n máa gbé ǹkan tí ẹ ra lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n máa gbé wá bá ẹ nílé. So dá kí ẹ̀yàn máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ó wa very easy, ó wa convenient. Kò kín ṣe iṣẹ́ tó pọ̀. Ìdí tí mo fi máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì pé mi ò ní fáyé, mo ní fà á kókó ṣòfò, mi ò ní ṣiṣẹ́ tó pọ̀, mi ò ní jáde, mi ò ní kúrò nínú ilé Ìdí tí mo like láti máa fi ǹkan-- tí láti máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ó da. Ó da kí ẹ̀yàn máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ǹkan tí ẹ̀yàn kan máa ṣe ní pé kó ra láti àwọn oníbàárà tó dáa. Àwọn oníbàárà tí o wà verified. Àwọn oníbàárà ojúlówó. Kí ẹ̀yàn kó máa lọ ra ǹkan lórí àwọn-- lọ wá àwọn gíbi tí wọn máa gbówó ẹ̀yàn kan máa sálọ. Tí ẹ̀yàn bá fẹ́ ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tó dáa kí ẹ̀yàn rà lórí àwọn vendors tó wà dáadáa, tó wà verified, tí àwọn ẹ̀yàn mọ̀ dáadáa pé àwọn ilé wọ́n máa ṣe ǹkan tó dá. Lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n máa ń ra ǹkan lórí àwọn vendors tó wà verified. Wọn máa gbé wá bá ẹ nílé. Kò ní sí wàhálà, kò ní sí iṣóro.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀ tí n bá ti jí, mo máa ń jẹ́, máa ń mu tíì, mo máa ń fẹ́ràn láti mu tíì àti búrẹ́dì láàrárọ̀. Tí n bá ti jí l'òwúrò, màá ń fẹ́ràn láti máa mu tíì àti búrẹ́dì. Ìdí tí mo fẹ́ràn láti máa mu tíì àti búrẹ́dì ni pé láàárọ̀, oúnjẹ àkọ́kọ́ tí ènìyàn máa jẹ kò ní dá kí ènìyàn jẹ àwọn oúnjẹ tó máa jẹ́ kí ènìyàn máa sùn nígbà iṣẹ́. Ó máa ń dá kí ènìyàn jẹ nǹkan tó light. Àwọn nǹkan bíi búrẹ́dì, àwọn nǹkan tí ènìyàn láti jẹ láàárọ̀ tó máa fi ṣiṣẹ́, tó máa ti bẹ̀rẹ̀ iṣẹ́. So mo like máa mu tíì àti búrẹ́dì láàrárọ̀ tí n bá ti jí, tí n bá ti fẹ́ ṣiṣẹ́ láàárọ̀. Ǹkan tí àwọn òyìnbó máa ń pè ní breakfast. Tí mo like láti máa jẹ àti láti máa mu ni tíì àti búrẹ́dì. Láàárọ̀ tí n bá ti jí, mo like láti máa mu tíì àti búrẹ́dì.

Ṣé o fẹ́ràn coffee tàbí tíì? Mo fẹ́ràn tea. Mi ò fẹ́ràn coffee. Ìdí tí mo fẹ́ràn tíì ni pé mi ò kín like ǹkan tó ní caffeine. Mi ò kín like ǹkan tí kò ní jẹ́ kí ń sùn. Àwọn ǹkan yìí ó wà nínú coffee. Ìdí tí mi ò kín mú coffee nìyẹn. Tí mo máa ń mú tíì. Tí mo fẹ́ràn láti máa ń mu tíì, mi ò fẹ́ràn láti máa ń mu coffee. Tí bá ti mu tíì láàárọ̀, tíì tó gbóná, tí bá ti mu tán, màá wá bẹ̀rẹ̀ ṣí ń ṣiṣẹ́. Mo like tíì àwọn, àwọn natural herbal tíì tí kò ní sí ṣúgà, tí kò ní sí àwọn ingredient tí ó da fún ẹ̀yàn lára. So mo máa ń like irú àwọn natural tíì yẹn. Láàárọ̀ tí bá ti jí, màá máa fi ń ṣe ǹkan tí mo máa ń fi ń ṣe breakfast nìyẹn tí bá ti jí. Mo like láti máa ń mu tíì. So mo fẹ́ràn tíì, mi ò, mi ò fẹ́ràn coffee. Tíì ni mò ń mu.

Ṣe oo máa ń fẹ́ràn pín oúnjẹ rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Ó dáa kí èèyàn máa pín oúnjẹ tí èèyàn máa jẹ fún àwọn èèyàn mìíràn. Tí èèyàn bá ní oúnjẹ láti jẹ, èèyàn mìíràn tó wà ní àyíká rẹ̀ kò ní oúnjẹ láti jẹ. Ó dáa kí èèyàn tó ní kó pín pẹ̀lú ẹni tó wà ní àyíká rẹ̀ tí ò ní. Kò ní dáa kí èèyàn kan máa jẹun, kí àwọn èèyàn mìíràn ki won máa jẹun. Fún èmi, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Tí dí n bá fẹ́ jẹ nǹkan, mo màá ń fẹ́ kí àwọn tó wà ní àyíká mi kó darapọ̀ mọ́ mi ká jẹ papọ̀. Mi ò kín like-- mi ò fẹ́ kí ń máa jẹ nǹkan mi fún èmi nìkan. Ó sàn kí a máa jẹ papọ̀ pẹ̀lú àwọn tó wà ní àyíká wa. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Mi ò fẹ́ kí màá dá jẹ nìkan. Kò dáa kí ǹkan máa dá nǹkan jẹ. Ó dáa kí èèyàn máa pín nǹkan tí èèyàn bá jẹ pẹ̀lú àwọn tó wà ní àyíká rẹ̀

Ni igba wo ni oo maa n fo aso. Mo máa ń fọ aṣọ láàlárọ̀. Mo fẹ́ràn láti máa fọ aṣọ làárọ̀. Mi ò kí ń lára ti máa fọ aṣọ lọ́sàn-án tàbí lálẹ́. Ìdí tí mo máa ń fọṣọ làárọ̀ ni pé tí òrun bá jáde, àwọn aṣọ tí mo fọ á gbe. Mi oo ti eeyan ba fo aso lale ko si orun lale. Àwọn aṣọ yẹ̀n wọ́n ò ní gbẹ́. Àwọn aṣọ yen máa ma-- ó máa ní àwọn odò. A máa-- àwọn aṣọ ilé lè bàjẹ́. Fún èmi, mo máa ń fọṣọ làáràárọ̀. Àárọ̀ tí n bá ti ji tí mo rí aṣọ tí mo fẹ́ fọ, màá máa fọ àwọn aṣọ yẹn làárọ̀ tí ń bá ti ji. Màá fọṣọ làárọ̀. Mi oo kin je ki aso ti mo fe fo ko di osan tabi ko di ale. Àárọ̀ ni mo máa ń fọṣọ.

Ṣé o ti dúró lílò ẹ̀rọ ayébíàṣà fún ayárabíàṣà fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, mo ti dúró lílò ẹ̀rọ ayárabíàṣà fún ọjọ́ kan. Tí èèyàn bá ń lo ẹ̀rọ ayárabíàṣà púpọ̀, tí èèyàn bá ń lo láàárọ̀ tó lọ́sàn-án tó lo lálẹ́, èèyàn ò ní ní ààyè fún àwọn nǹkan mìíràn. Èèyàn ò ní rí ààyè ṣe àwọn nǹkan tó pàtàkì mìíràn. Lílò ẹ̀rọ ayárabíàṣà máa ń jẹ́ kí èèyàn gbàgbé láti ṣe àwọn nǹkan mìíràn tí ó yẹ kí èèyàn ti ṣe. O máa ń dáa kí èèyàn máa ní àwọn ọjọ́ tí èèyàn máa dúró lílò ẹ̀rọ ayárabíàṣà. Fún àwọn ọjọ́ yẹn, èèyàn máa lòóran láti ṣe àwọn nǹkan mìíràn, máa ṣe iṣẹ́ nǹkan mìíràn tó nílò láti ṣe. So bẹ́ẹ̀ni, mo ti dúró lílò ẹ̀rọ ayárabíàṣà fún ọjọ́ kan rí. Ni ọjọ́ yẹn, mo ní iṣẹ́ púpọ̀ tó yẹ kí n ṣe. Mo dá lílò ẹ̀rọ ayárabíàṣà, mo dá wọn dúró. Mo máa fi ọjọ́ yẹn ṣe gbogbo nǹkan tí mo nílò láti ṣe. Mo bẹ̀rẹ̀ láàárọ̀ tí-- tó bá, tó bá, tó bá dalẹ́, mo máa ṣe é tán, mo máa parí.

Oúnjẹ wo ni o mọ̀ bí a tí ń ṣe dáada. Oúnjẹ ló mọ̀ bí a ti ń sè dáadáa. Àwọn oúnjẹ tí mo mọ̀ ń se dáada wọ́n pọ̀. Ṣùgbọ́n èyí tí mo mọ̀ ṣe dáadáa ni ẹ̀fọ́ rírò. Mo láì kí n máa ṣe ẹ̀fọ́ rírò ni pé mo láìkì ẹ̀fọ́ gan. Èfó ó dára fún ara ènìyàn àwon dókítà náà wón so wípé kí ènìyàn máa je èfó kí ènìyàn le è ní èjè tó dára sára kí ènìyàn ma lè sisé dáada ìdí tí mo fẹ́ràn ẹ̀fọ́ nì yen, mo tún wá mọ̀ bó ṣé n ṣe ẹ̀fọ́ rírò dáada. Oúnjẹ ẹ̀fọ́ rírò ó dùn gan tí èèyàn bá mọ bó ṣé ń sè é. Tí èèyàn bá sè é dáada, tí àwọn èèyàn kan bá jẹ oúnjẹ yẹn, wọ́n má gbàdúrà fún ẹni tó sè é nítorí pé wọ́n máa gbádùn ẹ̀. Wọ́n ma fẹ́ràn láti máa padà wá láti rí jẹ si. Èfó rírò, ó da, ó da fún ara. Oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa ni ẹ̀fọ́.

Ṣé ẹ máa ń wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Mo fẹ́ràn láti máa wọ ìbọwọ́. Ìbọ̀wọ́ ó dára gidi gan. Ó sàn kí èèyàn ní ìbọ̀wọ́. Ìbọ̀wọ́ ó jẹ́ ǹkan tó dáa kí èèyàn ní, kí èèyàn mọ̀ bó ṣe ń ṣe ìbọ̀wọ́ fún àgbà àti àwọn tó jù wọn nínú ọjọ́ orí. Ìbọ̀wọ́ ó jẹ́ ǹkan tó dáa, ó jẹ́ ǹkan tí àwọn Yorùbá wọ́n máa ń fi kẹ́kọ̀ọ́, wọ́n máa ń fi kọ àwọn ọmọ wọn àti àwọn ọmọdé kọ ní ìbọ̀wọ́ fún àgbà àti ọjọ́ àwọn tó jù wọn lọ́jọ́ orí.

Ṣé wọ́n máa ń ṣe ìgbẹ́jáde níbí iṣẹ́? Bẹ́ẹ̀ni, a máa ń ṣe ìgbẹ́jáde nínú ibi iṣẹ́ mi. Nínú ibi iṣẹ́ mi, a máa ń ṣe ìgbẹ́jáde. Ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ la máa ń ṣe. Wọ́n máa ń sọ fún wá ìgbẹ́jáde tí a máa ṣe fún ọ̀sẹ̀ tó ń bọ̀. Ní ọ̀sẹ̀ tá wà, wọ́n máa ń sọ fún àwọn tó máa ṣe, tí wọ́n máa ráyè láti ṣe nǹkan tó nílò láti ṣe kí ọjọ́ náà tó dé. A máa ń ṣe ìgbẹ́jáde ní ibí iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. A má a ń ṣe lọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Àwọn, àwọn tí mó ń bá ṣiṣẹ́, ọ láì kọ́ máa ń ṣe, a má a ń ṣe lọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ẹni tó máa ṣe wọ́n máa sọ fún un kó lọ ṣe nǹkan tó nílò láti ṣe. So a máa ń ṣe lọ́pọ̀lọpọ̀.

Ṣe ẹ ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ mi sílẹ̀ kí n lọ ṣiṣẹ́ nínú ìlú mìíràn. Àwọn ìlú tó wà nínú àwọn ìlú tó ti dàgbà, iṣẹ́ tí wọ́n ń ṣe níbẹ̀, wọ́n ń lo àwọn ẹ̀rọ tó wà sophisticated, tó wà advanced. Iṣẹ́ wọn ti dàgbà. Ìmọ̀ àti òye tí wọ́n fi ń ṣiṣẹ́ níbẹ̀ ó ti dàgbà gan-an. So mo ní ètò láti bá wọn ṣiṣẹ́, kí n kẹ́kọ̀ọ́, kí n mọ bí wọ́n ṣe ń ṣe, bí mọ bí wọ́n ti ṣiṣẹ́ tó, màá wá mú ìmọ̀ àti òye tí mo ti kọ́ lọ́wọ́ wọn, màá máa mú padà sí ìlú mi, màá wá fi ṣiṣẹ́ níbẹ̀. So mo ní ètò láti lọ ṣe iṣẹ́ mi nínú ìlú mìíràn, kí n kọ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́, kí n kọ́ bó tí ń ṣe nǹkan níbẹ̀. Tí mo bá ti wá kọ́ tán, màá wá mú gbogbo nǹkan tí mo ti kọ́, ìmọ̀ àti òye tí mo ti ní, màá wá kó wọn, màá wá wá sílé, màá wá fi ṣiṣẹ́ nílé, màá wá kọ́ àwọn ẹlòmíràn nílé bó ṣe ń ṣe ẹ́ yẹn. So mo ní ètò yẹn lọ́kàn mi láti lọ ṣe iṣẹ́ mi ní ìlú mìíràn. Mo ní ètò yẹn. Màá ṣé.

Níbo ni ẹ́ lọ sí ìsinmi? Tí n bá fẹ́ sinmi, mo máa ń lọ sílé, mo máa ń lọ sílé. Níbo ni o fẹ́ lọ sinmi? Lọ sí ìsinmi? Mo máa ń ṣe ìsinmi ní ilé mi. Mo máa ń try láti sinmi nínú ilé. Mo dẹ̀ tí mo fẹ́ lọ sí ìsinmi ni ilé. Mo fẹ́ ṣe ìsinmi mi nínú ilé mi. Mi ò fẹ́ jáde. Mi ò fẹ́ kí ẹni, kí mo fẹ́ kí ẹnikẹ́ni kó dàamú mi, kó ṣe nǹkan kan fún mi. Máa wà nínú ilé mi, màá ṣe ìsinmi nínú ilé mi.

Kí ni o máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Tí n bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun láti wá ṣiṣẹ́ pẹ̀lú mi, mo ní àwọn nǹkan tí mo máa ń wà nínú iṣẹ́ tuntun. Àkọ́kọ́ nínú nǹkan tí mo máa ń wà ní iṣẹ́ tuntun ni òótọ́. Mo fẹ́ máa ṣiṣẹ́ pẹ̀lú èèyàn tó ní òótọ́ lẹ́nu, tó máa ń sọ̀rọ̀ ọ̀tọ̀. Mi ò kí fẹ́, mi ò fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú èèyàn tó máa ń parọ́, èèyàn tí ò ní òótọ́ lẹ́nu. Nǹkan àkọ́kọ́ tí mo máa ń wò nínú iṣẹ́ tuntun ni òótọ́. Òṣìṣẹ́ tó máa máa sọ̀rọ̀ ọ̀tọ̀, títọ́ tó máa máa ṣe nǹkan ọ̀tọ̀, títọ́ tí ò ní máa sọ ọ̀rọ̀ tí ò yẹ kó máa sọ. Nǹkan tí mo máa ń wà nínú òṣìṣẹ́ ni ootọ̀rọ̀. Òṣìṣẹ́ tí mo máa ń sọ̀rọ̀ ọ̀tọ̀ àti òṣìṣẹ́ tó máa máa ṣe iṣẹ́ tó dáa. Òṣìṣẹ́ tó mọ iṣẹ́ tó ń ṣe, tó mọ iṣẹ́ dáadáa, tó lè kóyan, tó lè kóyan. Àwọn nǹkan tí mo máa ń wò nínú òṣìṣẹ́ nìyẹn, tí mo-- ọṣẹ tuntun tí mo fẹ́ gba ṣiṣẹ́.

Báwo ni ó ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ìbéèrè tí ẹbí mi sìn kò wọ̀. O ní àwọn nǹkan tí ẹ fi síbẹ̀. Mi ò mọ̀ bóyá ẹ ní pa mọ́ ọkàn tàbí pàrọ̀ ọkàn rẹ̀. Ṣùgbọ́n nǹkan tí màá sọ ni wípé, fún èmi, ọkàn mi bí mo ṣe ń pa mọ́ ọ bí mo ṣe ń pàrọ̀ ọkàn mi, ó yàtọ̀ sí ibi tí ẹlòmíràn máa ṣe ti ẹ. Bí mo ṣe ń ṣe tèmi kò ní dàbí bí ẹlòmíràn máa ṣe ti wọn. So mi ò ní sọ pé, nítorí pé màá máa ṣe tèmi báyìí kí àwọn èèyàn mi kọ ṣe tiwọn bí mo ṣe ń ṣe tèmi. Mi ò ní sọ bẹ́ẹ̀

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti kun ọkọ̀ ojú omi. Ni ìgbà tí mo ń lọ sí ìlé ìwé a máa ń gun ọkọ̀ ojú omi. A máa ń fi ọkọ̀ ojú omi lọ sí school, lọ sí ìwé ẹ̀kọ́. Tí a bá ń lọ láàárọ̀ a máa ń kó wọn, tí a bá ń padà lọ̀sán a tún máa gun ọkọ̀ ojú omi. Ni ìgbà náà, a máa ń ní àwọn tó ní ọkọ̀ ojú omi tí wọ́n máa ń fi ọkọ̀ wọn gbé wa lọ sí school àti gbé wa padà. A máa ń fún wọn lówó ọkọ̀, wọ́n máa ń gbowó lọ́wọ́ ẹnikẹ́ni tó bá wọ ọkọ̀. Wọ́n máa sanwó fún wọn, wọ́n máa gbowó tí wọ́n máa fi ń ṣètò ojú ọkọ̀ ojú omi wọn, tí wọ́n máa ń fi ra epo tí wọ́n máa ń fi sí i, tí wọ́n máa fi ń tọ́jú ọkọ̀ ojú omi wọn. Wọ́n máa ń gbowó láti wọ́n máa ń gbowó, wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn tó máa ń wọ ọkọ̀ ojú omi wọn.

Ṣé o fẹ́ràn jókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó ní fèrèsé nínú ọkọ̀ òfurufú. Ìdí tí mo fẹ́ràn láti máa jókòó ní fèrèsé ni wípé mo fẹ́ máa wọ́ta, mo fẹ́ máa rí bí itá ṣe rí, mo fẹ́ máa rí òfurufú, mo fẹ́ máa rí àwọn ọ̀run bó ṣe rí. Mo like láti máa wọ́ta láti máa rí nǹkan tó ṣẹlẹ̀. Ìdí tí mo fẹ́ràn láti máa jókòó ní ojú fèrèsé, mo like ojú fèrèsé gan. Ojú fèrèsé dá, ó máa ń jẹ́ kí èèyàn rí ìta, máa ń jẹ́ kí èèyàn wò nǹkan tó ṣẹlẹ̀ ní ìta, bí àwọn ọ̀run ṣe rẹwà síi, bí nǹkan ìta ọ̀rún ṣe rí. Ìdí tí mo fẹ́ràn láti máa jókòó ní fèrèsé nínú ọkọ̀ òfurufú, tí n bá ti, tí n bá ti jáde ọ́ ti n bá ti fẹ́ lọ sí òde, tí n bá máa lo ọkọ̀ òfurufú, mo máa ń fẹ́ràn láti máa jókòó ní fèrèsé.

Ṣé o máa ń fi ìdáàbòbò ọ̀rún ṣara? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò ọ̀rún ṣara. Ni òde òní, tí èèyàn bá ń ṣe nǹkan, tí èèyàn bá ń jáde, tí èèyàn bá ń bẹ̀rẹ̀ iṣẹ́ òun tàbí ṣe nǹkan mìí. Ó máa ń dá kí èèyàn máa fi àdúra síi, kí èèyàn máa fi ìdáàbòbò ọ̀rún ṣara kí ọ̀rún lè jẹ́ kí ǹkan tí ẹni náà fẹ́ ṣe kó ṣàyọ̀ sí rere. Ẹni kọ́ o lè ṣe nǹkan nípa iṣẹ́ àti nípa ara wọn. Ìdáàbòbò ọ̀rún ó ṣe pàtàkì fún ẹnikẹ́ni tó bá ṣe nǹkan. Ó yẹ kí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe nǹkan kó fi ìdáàbòbò ọ̀rún ṣara. Ìdí tí èmi fi ń ṣe ìdáàbòbò ọ̀rún ṣara lẹ́lẹ́ yìí.

Ṣe ma ń fi aṣọ ìbora bo ara nígbà tí ẹ bá ń sùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo máa ń sùn. Nígbà tí mo máa ń sùn, mi kì í tètè sùn afi ìgbà tí máa ń fi aṣọ ìbora bo ara mi. Tí n bá fi aṣọ ìbora bo ara mi ni sùn, nítorí pé màá ma, màá ma ní, màá ma ní cold torí, nítorí afẹ́fẹ́ àti torí àwọn mosquitoes tó wà ní àyíká. So tí n bá fẹ́ sùn, màá ń fi aṣọ ìbora bo ara mi kí n tó, kí n tó lè sùn. Tí n bá ní aṣọ ìbora mi ò ní le sùn, afi tí n bá rí aṣọ ìbora, tí kò bá sí aṣọ ìbora mi ò ní le sùn. Mo nílò aṣọ ìbora kí n tó lè sùn.

Bẹ́ẹ̀ni, ṣẹ máa ń mú àwọn òun mímu pirotini. Bẹ́ẹ̀ni, mo máa ń mú àwọn òun mimu pirotini. Àwọn òun yìí ó dára fára, ó dára fún àwọn èèyàn tí wọ́n ro orun sùn. Tọ bá mú pirotini, wọn máa le sùn dáadáa. Èmi náà mo máa ń mú piritin, ó máa ń jẹ́ kí èmi kó mú kí èmi sùn dáadáa. Mo máa ń like láti mú piritin, ṣo máa le sùn dáadáa lálẹ́. Àwọn tó máa ń mú piritin wọ́n máa ń lò ó láti jẹ́ kí wọ́n sùn dáadáa lálẹ́. Àwọn dókítà náà wọ́n ń sọ wípé àwọn èèyàn náà tí wọ́n ń ro orun sùn, wọn le mú àwọn piritin kí wọ́n le sùn dáadáa lálẹ́. Mo máa ń mú piritin, ó máa ń jẹ́ kí èmi sùn dáadáa lálẹ́

Báwo ni ẹ se máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀ fún mi láti ṣe, màá ń pàrọ̀ àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Mo ní ìwé kan tí mo máa ń kọ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe nínú ẹ̀. Màá wá bẹ̀rẹ̀ sí í wo wọn lẹ́ẹ̀kan kan. Èyí tó bá ṣe pàtàkì, màá kọ́ wọn sókè. Àwọn tí o bá ṣe pàtàkì púpọ̀, màá kọ́ wọn nísàlẹ̀. Màá wá bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ lórí àwọn tó ṣe pàtàkì tí, tó ti mo kọ sókè. Bí èyí, màá jẹ́ kí pé màá ṣe àwọn èyí tó ṣe pàtàkì àkọ́kọ́ kí n tó ṣe àwọn tí ò ṣe pàtàkì. Mo máa ń lo method yìí láti máa ṣe pàrọ̀ nǹkan nígbà tí mi ò ráyè ṣùgbọ́n nǹkan tó wà láti ṣe ó pọ̀ gan Mo máa ń ṣe báyìí láti jẹ́ kí n lè rí nǹkan ṣe nígbà tí mi ò ráyè láti ṣe nǹkan. Bí iṣẹ́ bá pọ̀ lọ́wọ mi, màá ń ṣe báyìí.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Mo máa ń lọ síbẹ̀ lójoojúmọ́. Mo máa ń fẹ́ràn láti lọ síbẹ̀, tí mo bá ti dé bẹ̀ẹ̀ mo máa ń like gbogbo nǹkan tí màá ń ṣe níbẹ̀. Mo like láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé lójoojúmọ́. Ní ibi tí mo wà ń sin, tí mo bá fẹ́ lọ sí ilé ìsẹ̀mbáyé, màá lọ lálàárọ̀. Tí m bá ti ṣetán láti ibẹ̀, màá wá lọ sí ibi iṣẹ́. Tí mo bá ti ṣetán ní ibi iṣẹ́, màá tún padà lọ síbẹ̀. So mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé.

Irú ẹ̀bùn wo ni ẹ fẹ́ràn fún àwọn ènìyàn? Tí n bá fẹ́ fún àwọn ènìyàn ní ẹ̀bùn, mà á fẹ́ràn láti fún wọn ní ẹ̀bùn tó nílò. Mà á fẹ́ràn láti fún wọn lẹ́ẹ̀bùn tó nílò ẹ ní ìgbà náà. Ẹ̀bùn tó máa lò, ẹ̀bùn tó máa ma fi ṣe ǹkan, ẹ̀bùn tó máa wà very useful fún wọn. Mi ò kí, mi ò kí máa fún wọn lẹ́ẹ̀bùn tí wọn ò ní le lò, wọ́n ò ní le fi ṣe ǹkan fún ara wọn. Mo máa like láti máa fún wọn l'ẹ́bùn bí aṣọ, torí pé wọ́n máa wọ aṣọ yẹn, wọ́n máa wọ jáde, wọ́n máa wọ̀ lọ ṣe ǹkan. Mo fẹ́ like láti, mo ti n, mo tún fẹ́ràn láti máa fún wọn ní ẹ̀bùn bí bàtà, torí pé wọ́n máa wọ bàtà yẹn, wọ́n máa wọ jáde, wọ́n máa wọ̀ lọ fi ṣe ǹkan. Mo tún máa like láti fún ẹni l'ẹ̀bùn ní ǹkan bí fóònù tí wọ́n máa lò, tàbí kí n ra recharge card fún wọn. Mo like irú ẹ̀bùn yẹn torí pé wọ́n máa lò, wọ́n máa, wọ́n máa fi ṣe ǹkan fún ara wọn. Irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún yàn ni ẹ. Àwọn ẹ̀bùn tí wọ́n máa lò fi ṣe ǹkan, àwọn ẹ̀bùn tí wọ́n máa fi ṣe ǹkan ni mò like láti máa fún yàn.

Ṣé màá ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Tí mo bá ti wẹ̀ láàárọ̀, mo máa ń fi ìpara sára mi kí ara mi kó wa déédée. Kí tí èèyàn bá wẹ̀ tán tí ò bá fi ìpara sára, ara wọn ò ní dá. Òtútù àti ọ̀wẹ́, wọ́n máa mú wọn ní ara. Ṣùgbọ́n tí èèyàn bá wẹ̀ tán, tí ò bá fi ìpara sára, òtútù ò ní mú wọn àti ọ̀wẹ́, ọ̀wẹ́ náà ò ní mú wọn. Ìpara ara wọn kò ní wa funfun, ara wọn á wa déédée, kò ní sí nǹkan tó ṣe wọn lására. So mo máa ń fi ìpara sára tí mo bá ti wẹ̀ tán, tí mo bá ti wẹ̀ tán láàárọ̀ lójoojúmọ́, tí mo bá ti jí, tí mo bá ti wẹ̀, mo máa ń fi ìpara sára. Mo máa ń lo ìpara tó ń pè ní Venus. Àwọn òyìnbó awọn lọn ṣe Venus, orúkọ ìpara ti mò ń lò niyẹn, Venus. Mo máa ń fi ìpara láàáárọ̀ tí mo bá ti wẹ̀ tán.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń gẹ irun mi, tí irun mi bá ti kún, mo máa ń lọ sí salon, ibi tó ń pè ní salon, ibi tí wọ́n ti ń gẹ irun. Mo máa ń lọ síbẹ̀ kí n lọ gẹ irun mi. Tí irun mi bá ti pọ̀, tó bá ti tóbi, tó bá ti kára, màá lọ sí salon, màá lọ ba àwọn bàbá tó wà níbẹ̀, wọ́n máa fi clipper wọn, wọ́n máa fi gẹ irun mi. Wọ́n bá ti gẹ irun mi tán, màá sanwó fún wọn. Báyìí ni mo ṣe ń ṣe irun mi. Mi ò kí ń jẹ́ kí irun mi kó kún. Mi ò kí ń ṣe dreadlock àti mi ò kí ń, kí ń ṣe, mi ò kí ń fi irun mi tó kùn, mi ò kí ń plait orí mi bí obìnrin, mi ò kí ń ṣe bẹ́ẹ̀. Mo máa ń gẹ irun mi, tí irun mi bá ti kún, màá lọ sí barbershop, màá lọ gẹ̀ ẹ́.

Nígbà wó ní o kẹ́yìn fọ́? Ó ti ṣe díẹ̀ nígbà tí mó fọ̀ kẹ́yìn. Ní ìgbà tí mó ti ń ṣiṣẹ́ ní ìlú mìíràn, mó máa ń fọ̀, màá ń fọ̀ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n báyìí tí mó ń ṣiṣẹ́ ní ìlú tí mó wà, mi ò kí ń fọ̀. Ó ti pẹ́ díẹ̀, ó ti pẹ́ díẹ̀ tí mo ti ń fọ̀. Ó ti pẹ́ díẹ̀. Ó ti ṣe bí oṣù mẹ́ta mi ò tíì fọ̀. Nígbà tí mo ń ṣiṣẹ́ ní ìlú mìíràn, màá ń fọ̀ dáadáa, màá ń lọ sí ibẹ̀, màá lọ bá wọn bẹ. Ṣùgbọ́n ní ìsìn tí mo ti ń ṣiṣẹ́ ní ìlú tí mo ń gbé, ó ti pẹ́ díẹ̀, ó ti ṣe díẹ̀ tí mo fọ̀ kẹ́yìn. Ó ti ṣe díẹ̀

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn ìṣòro máa ń jáde nígbà tí èèyàn bá ń lo ẹ̀rọ ayárabíàṣá. Àwọn ìṣòro bíi tí ẹ̀rọ èèyàn bá bàjẹ́ tó nílò ẹni tó máa bá tún un ṣe or tàbí àwọn ìṣòro bíi tí àwọn méjì bá ní pàtàkì ní ẹ̀rọ ayárabíàṣá. Báwo ni àwọn méjèèjì máa ṣe yanjú ìṣòro wọn? Àwọn ìṣòro bí èyí máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan kan tí èèyàn bá bẹ̀rẹ̀ sí n lo ẹ̀rọ ayárabíàṣá. Fún èmi, bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro yìí tí ẹ̀rọ mi bá bàjẹ́, mo ní ran tó máa ń bá mi tún un ṣe. Mo ní engineer tó máa ń bá mi túnṣe, túnṣe, màá gbé ẹ̀rọ yẹn máa rọ bá wọn, wọ́n á bá mi wo, wọ́n bá mi túnṣe, wọ́n bá mi wo nǹkan tó ń ṣe. Tí n bá ní ìṣòro pẹ̀lú ẹnikẹ́ni ní ẹ̀rọ ayárabíàṣá, màá ń tètè, mo máa ń tètè bẹ̀ wọ́n. Mo máa ń tètè jẹ́ kó yé wọn pé ẹ̀rọ yìí fún lílò gbogbo wa ni, kò, kò, kò nílò kí èèyàn méjèèjì wọ́n máa ní ìṣòro nítorí ẹ̀rọ ayárabíàṣá. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń yanjú àwọn ìṣòro nígbà tí mò ń lo ẹ̀rọ ayárabíàṣá.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? O ti pẹ́ díẹ̀ nígbà tí mo lọ sí ilé oúnjẹ. Nígbà tí mo ń wá ilé mi, tí mo ra àwọn nǹkan tí mo máa ń lò láti fi se nǹkan. Mo ti bẹ̀rẹ̀ sí ní se oúnjẹ fún ara mi ní ilé. Mo máa ń se oúnjẹ fún ara mi nínú ilé mi. Fún ìdí èyí, o ti pẹ́ gan, o ti pẹ́ gan tí mo lọ sí ilé oúnjẹ. Mi ò tí è lè rántí ọjọ́ tí mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn, ó ti pẹ́ gan. Èyí ni pé, èyí tó fàá ni pé mo ti bẹ̀rẹ̀ sí ní se oúnjẹ fún ara mi. Mo ti bẹ̀rẹ̀ sí ní se oúnjẹ fún ara mi. Mi ò nílò láti lọ sí ilé oúnjẹ mọ́. Tí n bá fẹ́ jẹun, màá se oúnjẹ fún ara mi ní ilé, màá jẹ ẹ́.

Ìru orin wo ni o fẹ́ràn gbọ́? Mo máa ń fẹ́ràn láti gbọ́ àwọn orin Fẹlá, Fẹlá Aníkúlápó Kútì. Ìdí tí mo fẹ́ràn àwọn orin Fẹlá ni wípé àwọn orin Fẹlá, wọn máa ń kọ́yàn lọ́gbọ́n, wọn máa ń kẹ́kọ̀ọ́ ní orin Fẹlá. Fẹlá máa ń kọrin pẹ̀lú àwọn nǹkan tó ṣẹlẹ̀ lóde òní. Fẹlá máa ń sọ̀rọ̀ nípa àwọn òṣèlú bó ṣe ń ṣe iyí tó dá àti èyí tí kò dá. Fẹlá máa ń fi kọrin. Fẹlá máa ń kọrin pẹ̀lú àṣà àwà, àṣà àṣà àwọn ará ọ̀wọ̀ dúdú. Àṣà, ẹ́ẹ́ Fẹlá náà máa ń kọrin pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní olú orile ede wà. So fún àwọn ìdí èyí ni mo fi ń like láti máa gbọ́. Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin Fẹlá. Mo máa ń fi kọ́gbọ́n, mo máa fi ń kẹ́kọ̀ọ́ ní orin Fẹlá.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Tí mo bá fẹ́ wẹ̀, mo máa ń lo àwọn aṣọ wíwẹ̀ láti lọ wẹ̀. Àwọn aṣọ wíwẹ̀ dáa fún wíwẹ̀. Wọ́n ṣe àwọn aṣọ yẹn fún àwọn tó fẹ́ lọ wẹ̀ ní swimming pool. Àwọn rán ṣe irú aṣọ yẹn fún láti máa fi wẹ̀. So ẹni tó bá fẹ́ wẹ̀ máa lo aṣọ wíwẹ̀ láti lọ wẹ̀. So tí mo bá fẹ́ lọ wẹ̀, tí mo bá fẹ́ lọ sí swimming pool, tí mo bá fẹ́ lọ sókun o mo fẹ́, mo fẹ́ lọ sínú omi, mo máa ń lo aṣọ wíwẹ̀. Mo máa ń wọ aṣọ wíwẹ̀. Mi ò kí ń wọ aṣọ mìíràn. Aṣọ wíwẹ̀ mi ni mo máa ń wọ tí mo fẹ́ lọ sókun tàbí tí mo fẹ́ lọ sínú omi tàbí mo fẹ́ lọ swimming pool.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ímeèlì rẹ? Máa ń ṣe ètò ímeèlì mi ọjọ́ méjèèjì. Mo máa ń, mo máa ń wo àwọn tí mo nílò láti fi ímeèlì ránṣẹ́ sí. Mo máa ń wo àwọn tí mo ti ń bá sọ̀rọ̀ lórí ímeèlì. Mo máa ń wo àwọn nǹkan tó wà lọ́wọ́ mi tó yẹ kí n fi ímeèlì fi ránṣẹ́. Tí n bá ti kó gbogbo àwọn nǹkan yì jọ mo máa ń kọ sílẹ̀. Mo máa ń, mo ní ìwé kan tí mo máa ń kọ́olẹ̀. Mo máa ń fi ìwé yẹn, mo máa ń fi ṣètò àwọn ímeèlì mi. Mo máa ń fi ṣe ètò àwọn ímeèlì mi. Mo máa ń kọ orúkọ àwọn tí mo nílò láti fi ímeèlì ránṣẹ́ sí. Mo máa ń kọ orúkọ àwọn tí ó yẹ kó ń fi ímeèlì ránṣẹ́ sí mi. Mo máa ń fi ìwé yẹn, mo bá fi ṣe ètò, ẹ, àwọn ímeèlì mi.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mò maa ń wọ fìlà. Mo fẹ́ràn kí n máa wọ fìlà nítorí pé ibi tí à ń gbé ní Nàìjíríà, ohun ó pọ̀ gan tó bá jáde lọ̀sán, òórùn tó máa mú ẹ á pọ̀ gan. Ṣùgbọ́n tí ẹ bá wọ fìlà, fìlà á bo orí ẹ, á bo ojú yin, òórùn ẹ kò ní pọ̀ lára yín. Lára ìdí tí mò ń fi wọ fìlà ni yìí. Mọ̀ máa ń wọ́ fìlà oríṣìíríṣìí. Mo máa ń wọ fìlà tó máa ń bo iwájú mi, mò máa ń wọ fìlà Yorùbá, mò máa ń wọ fìlà cowboy, mò máa ń wọ oríṣìíríṣìí fìlà, mò máa ń wọ head warmer. Oríṣìíríṣìí fìlà tó máa bo orí mi ni mò máa ń wọ. Mo fẹ́ràn kí n máa wọ fìlà. Mo máa ń wọ fìlà tí n bá fẹ́ jáde lọ síbi iṣẹ́, tí n bá fẹ́ jáde lọ sí ibikíbi, mò máa ń wọ fìlà. Mo fẹ́ràn láti máa wọ fìlà.

Ṣo fẹ́ràn kí kọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí i máa kọrin. Mo fẹ́ràn kí i máa kọrin nígbà tí mo kéré. Mo jẹ́ àwọn tó máa ń kọrin nínú ìjọ. Mo dára pọ̀ mọ́ àwọn ẹgbẹ́ akọrin nínú ìjọ. A máa ń kọrin ní ọjọ́ ìsinmi tí a bá ń ṣe ìsìn. A máa ní àkókò ta máa ń ṣe rehearsals, tí a máa ń kọ́ bí a ṣe ń kọrin, tí a máa ń kọ orin tí a máa kọ nínú ìsìn. Ní ìbẹ̀ yẹn ni mo ti ń kọ́ bo ṣe ń kọrin. Nísìń tí mo wá ti dàgbà, mo wá fẹ́ràn láti máa kọrin. Tí n bá ti jí láàárọ̀, mo máa kọrin. Tí n bá lọ́wẹ̀, tí mo wà nínú ilé ìwé, mo máa ń kọrin níbẹ̀. Wọn maa n gbọ orin mi mo ti ń kọrin nínú ilé ẹ̀kọ́ mi, mo máa ń kọrin. Nígbà tí mo ṣetán, mo tún ń kọrin. Nígbà tí mo dé ibi iṣẹ́, ọjọ́ tí a fẹ́ ṣe nǹkan nínú iṣẹ́ tí nílò fún èèyàn láti kọrin, èmi ni mo máa ń kọrin. Mo fẹ́ràn láti máa kọrin.

Ṣe máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ni ibi tí mo ti ń ṣiṣẹ́, a máa ń kọ lẹ́tà sí àwọn oníbàárà wa, a máa ń kọ lẹ́tà fún wọn, a máa ń fi lẹ́tà ránṣẹ́ fún wọn. Tí a fẹ́ bá wọn sọ̀rọ̀, a máa ń bá wọn sọ̀rọ̀ nínú lẹ́tà, a máa ń kọ lẹ́tà sí wọn. Tí a fẹ́ bá ṣẹ nǹkan nínú iṣẹ́ wa, tí a fẹ́ pé àwọn èèyàn míì kọ́ wá dára pọ̀ mọ́ wa láti ilé iṣẹ́ wọn, a máa ń kọ lẹ́tà sí wọn láti fi jẹ kí wọ́n mọ̀ pé a fẹ́ ṣe nǹkan, pé a ń pè wọ́n kó wá dára pọ̀ mọ́ wa. Lẹ́tà kíkọ, ó wà very, ó ṣe pàtàkì, ó ṣe pàtàkì kí èèyàn mọ bó ṣe ń kọ lẹ́tà. Mo máa ń kọ lẹ́tà fún ara mi, mo máa ń kọ lẹ́tà sí àwọn ẹ̀bí mi tí wọ́n ọ̀ sí bíba, mo máa ń kọ lẹ́tà mo fẹ́ fi, mo máa ń fi lẹ́tà ránṣẹ́ sí wọn, mo máa ń bá wọn sọ̀rọ̀ lórí lẹ́tà. Lẹ́tà kíkọ ó ṣe pàtàkì, mo fẹ́ràn rẹ̀.

Ṣe ẹ ń wọ gíláàsì? Rárá o, mi ò kí ń wọ gíláàsì. Àwọn tó máa ń wọ gíláàsì máa ń dẹ àwọn èèyàn méjì. Àwọn kan wọ́n máa ń wọ gíláàsì torí pé ojú dùn wọ́n, wọ́n ò kí ń ríran dáadáa, ṣùgbọ́n wọ́n máa ń wọ gíláàsì tí dókítà fún wọn. Àwọn ìkejì tó ń wọ gíláàsì ni àwọn tó ń wọ gíláàsì fún ara wọn, kì í ṣe dókítà ló fún wọn. Àwọn lọ́ra fún ara wọn kọ́ tó máa ń wọ̀. Fún èmi, mi ò kí ń lo gíláàsì tí dókítà recommend àti èyí tí wọ́n recommend, mi ò kí ń wọ gíláàsì, mi ò fẹ́ràn kí máa wọ gíláàsì. Tí mo bá wọ gíláàsì máa ń jẹ́ kí ojú máa dùn mí, mo máa ní ẹ̀fọ́rí. Ní ìdí èyí ni tó fa tí mi ò kí ń wọ gíláàsì, mi ò fi wọ, mi ò fẹ́ràn kí máa wọ gíláàsì. Mi ò kí máa wọ gíláàsì rárá. Mo fẹ́ràn kí a máa wọ gíláàsì, ojú máa ń dùn mí tí mo bá wọ gíláàsì. Mi ò ní lo gíláàsì láti ríran dáadáa.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju ni èso tó ń pè ní watermelon. Mo fẹ́ràn èso yìí púpọ̀ nítorí pé èso yìí ó dára fún ẹ̀eyàn lára. Àwọn dókítà wọ́n sọ wipé wón máa ń fún eeyàn léje, ó máa ń jẹ́ kí ara ẹ̀eyàn kó wa dáadáa. Mo fẹ́ràn kí n máa jẹ watermelon. Àwọn dókítà wọ́n tun sọ wipé àwọn tí wọ́n ò nílò wọ́n ò ní ẹ̀jẹ̀ tó pọ̀, wọ́n máa ń sọ wipé kí wọ́n máa jẹ watermelon. Pé watermelon dára fún àwọn tí ò ní ẹ̀jẹ̀ tó pọ̀. Fún èmi, mo fẹ́ràn láti máa jẹ watermelon. Nínú àwọn èso, watermelon ni mo fẹ́ràn jù nítorí pé watermelon dáa fún ara. Ó máa ń ṣiṣẹ́ fún ara dáadáa, ó máa ń jẹ́ kí ara ẹ̀eyàn kó le, ó máa ń jẹ́ kí ara kí ẹ̀eyàn má sáré ká ṣe kí ẹ̀eyàn kan kó wa ara ká ara wọn wá. Nítorí pé mo fẹ́ràn èso watermelon.